Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi ìpara sára dáradára. Lórèkòóre, onírúurú ìpara ni mo ní. Mo ní ìpara ọjọ́, ìpara tara àti ìpara irun. Nígbà wo ìpara yìí ni mo máa ń lò sí ara kí ara mi kí ó lè máa dán, kí ó lè máa jọ̀lọ̀, kí n sì lè dùn ún wò. Mo fẹ́ràn láti máa ra ìpara dáradára. Mo ní ìpara kan tí mo ti máa ń lo, ìpara ọrùn. Kí oòrùn kí ó máa ba à ba àwọ̀ ara mi jẹ́ ni mo ṣe máa ń lo ìpara yìí. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Nivea product ni mo fẹ́ràn láti máa lò jù. Ó bá àgọ́ ara mi mu lọ́pọ̀lọpọ̀.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń tẹ ẹ̀rọ alágbèéká fóònù mi kí n tó lọ sùn. Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń gbọ́ orin sùn. Àwọn ìgbà mìíràn, mo máa ń jẹun lọ sùn ni. Àwọn ìgbà mìíràn, mo máa ń ronú lọ sùn. Ní ọ̀pọ̀ ìgbà, mo sì máa ń gbàdúrà lọ sùn. Ṣùgbọ́n ní alẹ́ àná, ó dà pé mo tẹ ẹ̀rọ fóònù mi lọ sùn ni. Ni ọ-- àwọn nǹkan wọ̀nyí ni n kò fẹ́ ṣe mọ́. Mo fẹ́ kọ́ bí a ṣe ń gbàdúrà kí a tó lọ sùn, bí a ṣe ń mu omi kí a tó lọ sùn, bí a ṣe ń ronú nípa ọjọ́ ọ̀la ẹni ká tó lọ sùn. Mo máa bẹ̀rẹ̀ ní ọ̀la yìí tàbí ní òní yìí gan-an.

Ṣé owó tò ń gbà dára tó? Niwọ́n bá ti rẹ̀ owó tí mò ń gbà dára tó, nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́, owó náà máa ń tó mi, mo sì máa ń fi ṣe ohun gbogbo tí mo fẹ́ ṣe. Ṣùgbọ́n nísìnyí tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí ọjọ́ ti pé díẹ̀, bukata tí pọ̀ lọ́rùn, ẹbí, bukata ilé, bukata ọkọ̀, àwọn onírúurú bukata báyìí ọ̀un lo ń gba owó lọ lọ́wọ́ mi. Ìdí ẹ ni mo ṣe wa iṣẹ́ mìíràn kún iṣẹ́ náà. Ṣùgbọ́n nígbà tí ó yá, owó náà o tún tó mọ́, ni wọ́n sì máa ń sọ pé owó kì í tó lówó.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ ni, mo mọ bí a ti ń gun onírúurú kẹ̀kẹ́. Mo fẹ́ràn láti máa gun kẹ̀kẹ́ pọ̀. Ó wà lára àwọn eré ìdárayá gbóògì tí mo ní. Ṣùgbọ́n láti ìgbà tí kẹ̀kẹ́ mi ti bàjẹ́, n kò rí ààyè láti lọ tún un ṣe. Ó ti tó nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn tí mo ti gun kẹ̀kẹ́ gbẹ̀yìn. Tí mo bá lọ sí ilé ìdárayá tàbí ibi tí a ti máa ń ṣe eré ìdárayá, mo máa nílò láti gun kẹ̀kẹ́. Ó ti pẹ́ tí mo gun kẹ̀kẹ́ kan. Mo fẹ́ràn láti máa gun kẹ̀kẹ́ lọ́pọ̀lọpọ̀.

Ṣé o mọ̀ bí a ti ń fọn? Bẹ́ẹ̀ ni mo mọ̀ bí a ti ń fọn onírúurú dúru orin bíi méjì. Mo mọ̀ bí a ti ń fọn saxophone, mo ti mọ̀ bí a ti ń fọn trumpet. Mo fẹ́ràn láti máa fọn àwọn kínì yìí dáradára ní àsìkò tí mo bá, tí n kò bá ṣe nǹkan kan. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, nígbà tí mo sì darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ akọrin ní ilé ìjọsìn, mo máa ń bá wọn fọn àwọn onírúurú fèrè orin. Mo fẹ́ràn láti máa fọn púpọ̀, ṣùgbọ́n nígbà yìí tí iṣẹ́ ti gba ọ̀pọ̀lọpọ̀ àyè lọ lọ́wọ́ mi, n kò ní àyè láti lọ darapọ̀ mọ́ wọn mọ́ láti ṣe ìgbáradì.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀ ni mo fẹ́ràn láti máa kọ ìgbékalẹ̀ ọṣẹ nítorí pé ó wà lọ́kàn mi pé n kò ní dúró ní ibi tí mo ti ń ṣiṣẹ́. Mo máa ní láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ti ara mi. Idi níyi ni mo ṣe máa ń kọ oríṣiríṣi ìgbékalẹ̀ iṣẹ́ ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀. Kín le wo eyìí ti ó máa padà bọ́ sí i Mo fẹ́ràn láti máa lo gbogbo àwọn ọgbọ́n yìí dáradára nítorí ìgbà tí mo bá bẹ̀rẹ̀ isẹ́, kí ó má bá ṣàjòjì sí mi.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ ni, ní ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, ojoojúmọ́ ni a máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Tí a bá fẹ́ kọ̀wé sí àwọn tó wà ní òkè, a máa ní láti kọ́ pẹ̀lú ọwọ́. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń lo fóònù mi láti lè ṣe àtẹ̀jíṣẹ́ sí àwọn ènìyàn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, mo máa ní láti kọ̀wé pẹ̀lú ọwọ́ náà pẹ̀lú. Tí mo bá wà nínú ilé, tí mo bá fẹ́ ṣe àgbékalẹ̀ nǹkan tàbí tí mo bá fẹ́ ṣe àgbéyẹ̀wò nǹkan, mo máa ní láti kọ́ ǹkan sílẹ̀ tàbí tí mo kò bá fẹ́ gbàgbé nǹkan, mo máa ní láti kọ́ pamọ́ sínú dayárì. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe pẹ̀lú ọwọ́.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Onírúurú ìbọ̀sẹ̀ ni mo fẹ́ràn láti máa wọ̀. Mo fẹ́ràn láti máa wọ sálúbàtà, mo fẹ́ràn láti máa wọ kọnkọṣú, mo fẹ́ràn láti máa wọ àwọn bàtà ìṣeré. Gbogbo àwọn bàtà yìí ni mo fẹ́ràn láti máa wọ àwọn ìbọ̀sẹ̀ yìí. Mo fẹ́ràn láti máa wọ ohun tí ó dẹ̀ máa ń fa onírúurú ìbọ̀sẹ̀ tí mo máa ń wọ̀ ní àwọn àkókò kọ̀ọ̀kan ni, irú nǹkan tí ǹkan náà bá dá lé lórí. Irú aṣọ tí mo wọ̀ ní irú àsìkò yìí, tí mo bá wọ aṣọ tẹ́ àwọn olóyìnbó àbí àwọn aṣọ òkèèrè, àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn òkèèrè, mo máa ní láti wọ ṣú. Tí mo bá wọ aṣọ ìbílẹ̀, mo máa ní láti wọ sálúbàtà tàbí ṣú tí ó bá bá lọ. Tí mo bá sì wà nínú ilé, mo máa ń wọ àwọn bàtà ilé bí àwọn bàtà tí ènìyàn lè wọ seré.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Mo máa ń wo ojú àwòrán lọ́pọ̀ ìgbà tí ojú mi bá ṣe pẹ̀lú ojú àwòrán náà. Bóyá mo ń kọjá lọ mo sì rí àwòrán kan, mo máa ní láti lọ wo ojú àwòrán náà. So n kò mọ ìgbà tí mo máa wo ojú àwòrán lójoojúmọ́. Súgbọ̀n tí mo bá fẹ́ ṣe àkayé, mo máa ní bóyá èèmẹ ogún lójúmọ́.

Báwo ni ìwà ìsọ̀rọ̀ rẹ ṣe rí? Ìwà ìsọ̀rọ̀ mi dára púpọ̀. Mo mọ bí a ti ń bá ènìyàn sọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ àti pẹ̀lú ọgbọ́n àti pẹ̀lú ìwà tútù. Ìdí èyí ni wọ́n ṣe fún mi jẹ olórí àwọn tí ó mọ bí a ti ń bá ni sọ̀rọ̀ àti igbákejì sí Ọ̀gá nítorí pé wọ́n rí pé mo kájú rẹ̀, mo dántọ́, mo mọ bí a ti ń bá àwọn oníbàárà ṣiṣẹ́, mo mọ bí a ti ń bá àwọn òṣìṣẹ́ ṣiṣẹ́. Ohun gbogi tí mo lọ kọ́ ní ilé ẹ̀kọ́ re. Mo mọ bí a ti ń ṣe kín nìyí dájúdájú, bí a ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀

Ṣé o fẹ́ran iṣẹ́ ìta gbangba? Kò sí iṣẹ́ tí èmi ò fẹ́ran. Tí ó bá ṣà ti ń mu owó wọlé, tí ó sì ti ń fi owó sí mi lápò, tí mo sì ti ń rí iná, tí wọ́n ń rí mi nínú iṣẹ́ náà, mo kò mọ̀ bóyá iṣẹ́ ìta gbangba ni àbí iṣẹ́ inú ilé. Ṣùgbọ́n nínú gbogbo àwọn iṣẹ́ tí mo fẹ́ran jù, mo máa sọ pé iṣẹ́ inú ilé ni mo fẹ́ran jù nítorí kò kí ń gba àsìkò èèyàn. Èèyàn máa ń ní láti wà nínú ilé ni. Iṣẹ́ ìta gbangba máa ń fa ọ̀pọ̀lọpọ̀ ẹgbìn, ọ̀pọ̀lọpọ̀ wàhálà, ó máa ń fa'fa fun ayé eniyàn. Ṣùgbọ́n kò sí iṣẹ́ tí èmi kò le ṣe tí ó bá ṣà ti n mu owó wọlé fún mi.

Nígbà wo ni o kẹ́yìn sunkún gẹ́gẹ́ bí ọmọkùnrin àkìngbọ̀ pé odidi ọmọkùnrin tí ó dáń pé tí ó sì datọ́ tí ó sì gbà lórí tí kò ṣe pé ọpọlọ rẹ ti dàrú, ò ń sunkún láìnídi tàbí ò ń sunkún egbe rẹ̀. N kò rántí ìgbà tí mo ti ẹ ti lè, tí mo sunkún gbẹ́yìn boya ǹkan bí ọdún méje àbí ọdún mẹ́jọ sẹ́yìn tí mo ti sunkún. N kò fẹ́ràn láti máa sunkún.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

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Tí ènìyàn bá béèrè ìrànwọ́, mo máa ní láti ṣe fún wọn. Tí mo bá ní, tí n kò bá ní, màá sọ fún wọn pé kó sì. Ṣùgbọ́n mo mọ bí a ti ń ṣe ìrànwọ́. Mi ò mọ̀ bóyá ìrànwọ́ àkọ́kọ́ ni àbí ìrànwọ́ èkejì. Ṣé wá jẹ́ pé ìrànwọ́ àkọ́kọ́ ni ó dára? Ṣùgbọ́n mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ púpọ̀, mo sì máa ń.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Gẹ́gẹ́ bí a ti mọ̀ tí ènìyàn bá lọ ra nǹkan ní àwọn ilé ìtajà kọ̀ọ̀kan, ó ti máa ní àwọn, àwọn iye tí wọ́n ti fi lélòórí tí ènìyàn kò le yí padà. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà tí mo bá lọ ra nǹkan lórí àwọn ẹ̀rọ ayélujára tàbí Íńtánẹ́ẹ̀tì, mo máa ní láti ṣe ìdúnàádúrà láti bá wọn sọ̀rọ̀ pé ká di mi ní owó díè kúrò. Tí wọ́n bá lè dín mi, mo máa ra. Àwọn ọ̀nawọ̀n yìí ni èèyàn gbà láti má jẹ́ kí owó kí ó tètè tàn lọ́wọ́ ènìyàn. Mo fẹ́ràn láti máa ṣe ìdúnàádúrà púpọ̀.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Àwọn onírúurú ọ̀nà ni mo máa ń gbà láti tọ́jú ara mi. Nípa ríra àwọn ìpara gidi tí ó máa ń mọ ara ẹni jọlọ. Nípa jíjẹ ohun gidi, àwọn oúnjẹ ìbílẹ̀, àwọn oúnjẹ tí kò jẹ́ wọ́n ti lò tàbí tí wọ́n ti fi ọ̀nà ìgbàlódé tún ṣe. N kò sì fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ inú agolo. Mo fẹ́ràn láti máa tọ́jú ara mi dáradára. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń gbé ara mi lọ sí spa láti lọ ṣe ìtọ́jú ara mi, láti fọ gbogbo ara mi àti láti dé kí wọ́n bá mi tún ara mi ṣe kí ó lè jọlọ dáradára. Àwọn onírúurú ọ̀nà báyìí ni mo gbà láti ṣe ìtọ́jú ara mi. Ni gbogbo ọjọ́ àbámẹ́ta, mo máa ń ṣe personal cleanliness. Ni gbogbo àwọn ọjọ́ yìí.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotíìnì? N kò rò pé mo gbọ́ ohun tó ń jẹ́ pirotíìnì rí tàbí mo rí ohun mímu tó ń jẹ́ pirotíìnì rí. Ṣùgbọ́n àwọn ohun mímu tí mo máa ń mu dáradára ni àwọn nǹkan bí yógọ́ọ̀tì, mo sì tún máa ń mu àwọn àgbo ìbílẹ̀ tí ó dára púpọ̀, mo sì tún máa ń mu omi lọ́pọ̀lọpọ̀. N kò gbọ́ ohun tó ń jẹ́ pirotíìnì rí.

Mélòó ni ó máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Tí mo bá ti rí pé ẹ̀rọ náà, ẹ̀rọ fóònù náà ó ti ń sọ fún mi pé ó ti ń gbóná tàbí ó ti ń fún mi ní àwọn ìwà pé ó ti ń gbóná, mo máa ní láti gbé e jùlẹ́ tàbí kí n lọ gbé e sí ẹ̀gbẹ́ ẹ̀rọ amúlé tutù. Gbogbo àwọn kan wọ̀nyí, mo máa ń ṣe láti dáàbò bo ẹ̀rọ náà kí ó má ba tètè bàjẹ́ nítorí kò ṣi òwò lọ́wọ́ mi.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Gẹ́gẹ́ bí mo ti sọ sáájú, mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ púpọ̀. Mo-- nítorí mo fẹ́ràn oúnjẹ òkèlè. Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ púpọ̀ pẹ̀lú àwọn oríṣi oúnjẹ. Ẹ̀fọ́ àti ìrẹsì, ẹ̀fọ́ àti ẹ̀bà, ẹ̀fọ́ àti àti sẹ̀mọ́, ẹ̀fọ́ àti iyán, ẹ̀fọ́ àti àmàlà, ẹ̀fọ́ àti fùfú, gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo fẹ́ràn láti máa jẹ. Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ síi ni ẹ̀fọ́ ṣọkọ, ẹ̀fọ́ tètè àti ẹ̀fọ́ ewúro. Gbogbo àwọn ẹ̀fọ́ yìí dára púpọ̀ fún àgọ́ ara. A máa mú ara jọ̀lọ̀. Mo sì tún fẹ́ràn ẹ̀fọ́ gbúre náà àti ẹ̀fọ́ wọ̀rọ̀wọ̀ọ́. Onírúurú ẹ̀fọ́ ló wà láyé, gbogbo wọn ni mo fẹ́ràn. Mo fẹ́ràn cabbage náà pẹ̀lú àti lettuce. Gbogbo àwọn ẹ̀fọ́ yìí dára fún àgọ́ ara wa.

Lọ sí Àgọ̀ rí. Bẹ́ẹ̀ni mo máa ń lọ sí àgọ̀ dáradára. Mo máa ń lọ láti lọ pago pẹ̀lú àwọn ẹbí, pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti pẹ̀lú àwọn ojúlùmọ̀ kọ̀ọ̀kan àti àwọn ará ibi iṣẹ́ mi tí mo bá mọ̀. Ní ọdún tó kọjá, ní oṣù tí ó gbé yẹn ọdún, oṣù Kejìlá. Ní ǹkan bí ìgbà tí ó súnmọ́ ìgbà Kérésìmesì, èmi àti àwọn kọ̀ọ̀kan àwa bí mẹ́wàá, àwọn ẹbí, àwọn ọ̀rẹ́, a ní láti lọ sí ìpàgọ̀. Ìpàgọ̀ náà dùn púpọ̀, ó dára. A sì ń gbòye sí i pé lọ́dún yìí a máa ní láti lọ sí ìpàgọ̀ sí.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? O ti lè ti pẹ́ gan-an, o ti tó nǹkan bíi ọdún mẹ́fà sẹ́yìn tí mo ti kẹ́yìn lọ wo eyín. Nígbà tí n kò ní òun tí ó ń ṣe mí léyìn, tí ǹ gé kò dé bá mi. O ti pẹ́ tí mo ti lọ wo eyín mi, ṣùgbọ́n ní ǹkan bí ọjọ́ mẹ́ta yìí, n ò wòye rí kí n lọ ṣàyẹ̀wò eyín mi nítorí ibi kan wà ní apá òsì tí eyín ti ń ro mí. Ó ti ń ro mí láti ọjọ́ tí ó ti pẹ́. A máa lọ a sì tún máa padà wá. N ò wòye ní ọjọ́ àbámẹ́ta tàbí ọjọ́ Sátidé yìí, mo máa ní láti lọ sí ilé ìwòsàn láti lọ yẹ eyín mi wò.

Ṣé o máa ń tẹ̀lé òfin yàrá oko? Bẹ́ẹ̀ ni, mo máa ń tẹ̀lé òfin yàrá oko dáradára. Gba àwọn òfin tí wọ́n bá ti làkálẹ̀ nínú oko, ó wà fún ààbò àwa tí a wà nínú oko. Ìdí èyí ni mo sì máa ń fẹ́ràn láti máa tẹ̀lé àwọn òfin náà, nítorí n kò fẹ́ràn ìjàmbá tàbí kí ǹkan kí ó ti ọwọ́ mi wá. Ìdí èyí ni mo sì fẹ́ràn láti máa gbọ́ àwọn òfin yìí.

Giga tó, ga tó? Mo ga tó mo tàbí mo ga ju bàtà ese mefa lọ. Mo jẹ́ ènìyàn tí ó ga púpọ̀, mo sì ga gidigan. Mo fẹ́ràn giga ná. Ó dá kí ènìyàn máa ga, pàápàá jùlọ ọkùnrin. A máa ranni lọ́wọ́ fún àwọn oni rurú eré ìdárayá tí ènìyàn bá fẹ́ ṣe bí i àwọn eré ìdárayá bọ́ọ̀lù orí pápá àti àfi ju bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀. Gbogbo àwọn eré ìdárayá yìí ni mo fẹ́ràn púpọ̀.

Ṣé o máa ń na ara rẹ bẹ́ẹ̀ ni? Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá lọ sí spa, mo máa ń sọ fún wọn kí wọ́n bá mi na gbogbo orí kiriki ara mi. Nígbà tí mo bá ń ṣe eré ìdárayá, ohun tí mo máa ń kọ́ ṣe nìyẹn, láti na gbogbo ara mi kí ara mi kó nà dáradára. Tí mo bá lọ ṣe eré ìdárayá, mo máa na ara mi, tí mo bá jí ní àárọ̀ kùtùkùtù, mo máa na ara mi kí ara mi kó lè nà dáradára.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Tí ó bá jẹ́ ọjọ́ aje sí ọjọ́ ìkeyìn ọ̀sẹ̀, gbogbo àwọn ọjọ́ yìí, àsìkò ìsinmi náà máa ń pọ̀ máa ń tó ìṣẹ́jú ọgbọ̀n. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ọjọ́ Jímọ̀, àsìkò ìsinmi oúnjẹ ọ̀sán tí wọ́n máa ń fún wa kò kí ń ju ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ. Ó sì kéré púpọ̀. Ṣùgbọ́n ní àwọn ọjọ́ tí kò bá sí iṣẹ́ tàbí tí kò bá sí ọjà fúnra ra wa, a máa ń jẹ́ kí àwọn àsìkò yìí kí ó pọ̀ síwájú si. Ṣùgbọ́n tí ó bá jẹ́ àwọn ọjọ́ tí iṣẹ́ bá wà, àwọn àsìkò náà kò kí ń ju ìṣẹ́jú ọgbọ̀n lọ.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ̀tótó ilé rẹ? Ní gbogbo ọjọ́ Sátidé tàbí ọjọ́ àbámẹ́ta ni mo fẹ́ràn láti máa ṣe ìmọ̀tótó ilé náà, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, ilé náà máa ń dọ̀tí kó tó dé àwọn àsìkò yìí. Ìdí rẹ̀ nìyí ni mo ṣe máa ń ṣe àwọn ìmọ̀tótó ní ilé ní àwọn ìgbà mími ní àárín ọ̀sẹ̀ kí ilé náà kí ó lè dùn wò, kí ó sì lè dùn rí. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa ṣe ìmọ̀tótó ilé ní gbogbo ọjọ́ àbámẹ́ta tàbí ọjọ́ Sátidé.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àkókò ẹ̀rùn, àkókò ọyẹ́, àkókò òtútù náà. Ìdí tí mo ṣe fẹ́ràn àsìkò yìí ni pé ní o jẹ àsìkò tó bọ́ sí, àsìkò oṣù Kejìlá ọdún, ẹyi tí ọdún Kérésìmesì bọ́ sí. Mo fẹ́ràn ọdún Kérésìmesì púpọ̀. Ìdí rẹ̀ ni mo ṣe fẹ́ràn àkókò ọdún yìí.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Sugbọn kí ó tó di àsìkò yìí, mo máa ní láti kokoo lọ wo ọ̀pọ̀lọpọ̀ fídíò ní YouTube. Nígbà yìí tí mo bá rí pé kò sí ohun tí mo lè ṣe, mo máa ní láti tẹ àtẹ̀jísẹ́ láti orí ìmeèlì sí àwọn olùṣètò ẹ̀rọ náà kí wọ́n lè fún mi ní ìmọ̀ràn tàbí kí wọ́n sọ àwọn ọ̀nà tí mo máa gbà láti lè tún ohun tí ó bá ń ṣe ẹ̀rọ náà ṣe.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n ṣọfitìwẹ́à rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n ṣọfitìwẹ́à mi lóòrèkóòrè kí ohunkóhun má bàá ṣe. Mo máa ń ṣe é ní ọjọ́ ajé, ní ọjọ́ Tuesday, ọjọ́ Wednesday, ọjọ́ Thursday, ọjọ́ Jímọ̀, ọjọ́ Àbàmẹ́ta àti ọjọ́ Ìsinmi. Gbogbo àwọn ọjọ́ yìí ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n ṣọfitìwẹ́ à mi.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Ní ọ̀pọ̀ ìgbà bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò kò tilẹ̀ yé mi tí mo bá ti gba owó oṣù mi kò tilẹ̀ káǹkankan, ṣùgbọ́n mo máa ń rí i wí pé Ọlọ́run máa ń tóbi nínú ayé mi. N kò ní mọ bí àwọn onírúurú ẹ̀bùn, àwọn onírúurú ìrànlọ́wọ́ bí ṣe ń wá láti àwọn ibi tí n kò tilẹ̀ ṣiṣẹ́ sí àti àwọn ibi tí n kò lè ró.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ohun kan gbogi tí èmi gbàgbọ́ nínú rẹ̀ ni Ọlọ́run. Mo gbàgbọ́ pé Ọlọ́run wà. Óun ni o dá mi. N kò mọ ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kankan. N kò tilẹ̀ gbàgbọ́ nínú àwọn onírúurú ìgbàgbọ́ tí ó wà ní òde òní nítorí pé mo fòyé pé wọ́n ti yí ìgbàgbọ́ padà. Èmi gẹ́gẹ́ bí ènìyàn, mo fẹ́ràn kí n gbàgbọ́ nínú Ọlọ́run nìkan.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Gẹ́gẹ́ bí ènìyàn tí ó fẹ́ràn ojú òpó ayélujára, mo fẹ́ràn láti máa wà lórí Íńtánẹ́ẹ̀tì púpọ̀. Onírúurú àwọn òpó ayélujára yìí ni mo fẹ́ràn láti máa lò. Ìkìní Facebook, ìkejì Twitter èyí tí mo fẹ́ràn jù. Mo sì tun fẹ́ràn TikTok náà, mo fẹ́ràn Instagram náà, Snapchat. Àwọn onírúurú àpò ayélujára yìí dára fún good communication àti kí ènìyàn lè rí ohun tí ó wà ní òde ìta àti ohun tí ó ń lọ ní àgbáyé.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Emí gẹ́gẹ́ bí i eniyan nkò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ kantankantán, pé kò da kí ènìyàn máa lo ọwọ́ kan tàbí ọwọ́ kan. Ọwọ́ méjèèjì ni mo fẹ́ràn láti máa lo. Ó ti lẹ̀ jẹ́ pé ọwọ́ ọ̀tún ni mo máa ń lò jù ní gbogbo ìgbà, ṣùgbọ́n kò sí ọwọ́ tí èmi kò le lo, nítorí pé mo gbàgbọ́ pé Ọlọ́run ni ó dá mi, ó sì dá mi dáradára. Kò sí ọwọ́ ọ̀tún, kò sí ọwọ́ òsì. Àwọn ènìyàn là á sọ di ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá mọ̀ pé mo ṣe ohun tí kò dára tó sí ènìyàn, mo máa ńi láti tọrọ àforíjìn lójú ẹsẹ̀ kẹsẹ̀. Tí ó bá ti ń di ọ̀pọ̀lọpọ̀ ojọ́ tàbí tí ó bá ti ń pẹ́ jù, n kò ní mọ̀, a ti lọ ṣe àforíjìn fún ẹni náà. Àwọn ọ̀nà míìran tí mo tún máa ń gbà láti tọrọ àforíjìn ni láti tẹ̀ẹ́ sí ẹni yẹn, láti te atẹ̀jíṣẹ́ lórí ẹ̀rọ ayélujára sí ẹni yẹn.

Oṣù wo ni a bí o? Oṣù ikejì nínú ọdún ni a bí mi. Mo fẹ́ràn oṣù ná púpọ̀. Àwọn èèyàn wule máa ti lè fi bu wa wípé àwa ọmọ oṣù ti kó pè, ṣùgbọ́n mo fẹ́ràn oṣù ná púpọ̀. Àmi ìràwọ̀ mi náà mo tún fẹ́ràn rẹ̀. Mo jẹ́ Aquarius, mo sì rò pé àmì náà bá mi wí dáradára.